Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa wo wíwo àwon ìràwọ̀ ní ojú Òfurufú. Mo fẹ́ràn láti máa wo wíwo ìràwọ̀ ní ojú Òfurufú bí wọ́n ṣe máa ń já walẹ̀. Tí wọ́n bá ṣe ń já walẹ̀, mo máa ń sọ àwọn nǹkan tí mo bá fẹ́. Torí jí já walẹ̀ wọn o máa ń jẹ́ kí gbogbo nǹkan tí olúwẹ bá fẹ́ kó máa wá sí ìmúṣẹ.

Ah! Ní ìlú wa, ní ìlú Nàìjíríà nbí bài, àwo o kì n sábà mu coffee. Tea la máa ń mu. So tea ni mo máa ń mu dáadáa. Ṣùgbọ́n ó ní àwọn coffee kan tí wọ́n máa ń ṣe tó máa ń jẹ́ boya bíi white coffee, mo máa ń fẹ́ràn bí ó ṣe máa ń taste lẹ́nu. Taste ẹ̀ ó unique gan.

Ti bá ti rí di irun, boya mbá ti gbé fún oṣù kan àbí oṣù méjì, tí bá rí pé ó ti ń yún mi gan, mo máa tú. Tí n bá ti tú, màá wá fọ dáadáa. Tí bá ti fọ tán tó ti gbé, màá wá gbé orí mi, màá wá gbe lọ sọ́dọ̀ ẹni tó máa ń bá mi di irun, màá wá sọ irú irun tí mo fẹ́ dì, a wá dì irun náà fún mi, màá dẹ́fun ní gbogbo irun tó bá mi ṣe.

Àáà, lóòótọ́ àwọn obìnrin kan kan ó máa ń ní irungbọ̀n, ṣùgbọ́n ní orílẹ̀èdè Nàìjíríà wá ń bíba ọkùnrin ló máa ń ní irungbọ̀n ju, òun ló wọ́pọ̀ gan. Lóòótọ́ obìnrin máa ń ní irungbọ̀n ṣùgbọ́n, ó lójú obìnrin tó máa ń ní irungbọ̀n, ó má ń mì mọ̀ ṣùgbọ́n àwọn obìnrin mìíràn máa ń ní irungbọ̀n ṣùgbọ́n irungbọ̀n yẹn ò kí ń pọ̀ bóyá ti obinrín yẹn bá ní irun tó pọ̀ gan, tó jẹ́ni, tó jẹ́ pé ó ní irun dáadáa tí irun ẹ gbilẹ̀. Àwọn ẹ máa ń ní irungbọ̀n nígbà mí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn nǹkan tí mo ti è kọ́ pọ̀ gan-an, oríṣiríṣi àwọn ìrírí ayé tó jẹ́ pé ìwọ náà máa fi kẹ́kọ̀ọ́. Kódà wò nílùú ìgbà di gbogbo àwọn nǹkan tí àwọn ẹlòmíràn fi, ọ́ ní ọgbọ́n ọlọ́gbọ́n ò láfi kẹ́kọ̀ọ́. Ọlọ́run má jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ wa kàn fi kẹ́kọ̀ọ́ burúkú. So nǹkan tí mo kọ́ pọ̀ gan-an lórí, ní gbogbo ọ̀nà, ó wúlò gan-an fún mi.

Ah! Èmi ò sí ní ipò olùdarí ní ibi iṣẹ́ mi. Èmi kàn, èmi kàn máa ń lọ síbi iṣẹ́ láti ṣe iṣẹ́ tó bá ní kí n ṣe. Ṣùgbọ́n tí ń bá, tó bá jẹ́ pé mo ní àǹfààní láti ṣe olùdarí, mo máa dá, máa jẹ́ olùdarí dáadáa, èyí tí ó máa mú inú àwọn ọmọṣẹ́ dùn ní gbogbo ọ̀nà.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn láti máa kọ orin dáadáa. Yà tó sí pé kí eyan korin gan-an. Boyá tó bá ń kọ orin, mo máa fẹ́ràn láti máa fi páátìn sí inú orin, ó máa ń mú inú mi dùn, ó máa ń mú orí mi yá, ó máa ń mú orí mi wú. Tí ẹ̀yàn bá ti ń kọ orin báyìí tí bá fi páátì sí i, ah! In fact, ó máa fi adùn ìmíì tó yàtọ̀ lò sí inú orin yẹn.

Ah, eh, mo sì lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá, mo sì lọ sí ọjà lọ́sẹ̀ tó kọjá tí mo lọ ra àwọn ǹkan ọbẹ̀ láti sè tí mo máa jẹ. Ah, èmi tí bá tí ń bọ̀ mi iṣẹ́, mo máa ń gba rín ọjà kọjá só ojoojúmọ́, mo fẹ́ le sọ pé ojoojúmọ́ ni mo máa ń gba ọjà kọjá. Ṣùgbọ́n bóyá tó bá ní ìgbà mìíràn tí n bá fẹ́ ra ǹkan tí bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ mi, màá kó ọjà lọ já ni. Máa dẹ́ra àwọn ǹkan tí n bá fẹ́ rà, màá ma kó lọ lé.

Tí èmi bá ti wà ní ibi iṣẹ́, tí bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, mo máa ń ṣe iṣẹ́ yẹn bí ẹni pé èmi gan gan mu ni ilé iṣẹ́ yẹn. Mo máa ń fẹ́ràn, mo máa ń gbìyànjú gbogbo agbára mi láti jẹ́ kí, láti yanjú ìṣòro tí àwọn olùbárà wa tó bá ń kojú láti rí pé mo yanjú ìṣòro yẹn. Inú wọn dùn tí wọ́n ti máa rí, tí máa rí, eh, traces ìdùnnú yẹn lára wọn, ẹhẹ́n. Àwọn nǹkan tí mo máa ṣe ni mo dẹ̀ máa ń gbìyànjú gbogbo agbára mi láti, láti meet up gbogbo criteria, eh, ilé iṣẹ́. Boyà oní pé o tètè resume, ẹhẹ́n, ní pé o ò sá kúrò lórí, eh, kíni adherence yẹn, ó lọ, ó, ó dé, ó dé bí tó yẹ kó dé, ẹhẹ́n. Bó ṣe, bí o ṣe máa, eh, ǹkan tí olùbárà bá ọ bá pè tó dẹ̀ yanjú ìṣòro tí olùbárà wa tí ó ń kojú, ẹhẹ́n. So gbogbo agbára mi ni mo fi ń gbìyànjú láti meet up pẹ̀lú gbogbo criteria, ǹkan tí organization ibi tí mo ti ń ṣiṣẹ́ tó láwọn fẹ́.

Ah! Mi ò tí, mi ò ní, mi ní aṣọ wíwẹ̀ nítorí pé mi ò mọ̀ pé ẹni tó bá ń jáde dáadáa, ẹni tó bá ń jáde dáadáa ni ó máa le sọ pé òun ní aṣọ tó ń fẹ́ fi wẹ̀. Ṣùgbọ́n emi ò n ṣe ẹni tó ń jáde dáadáa, mi ò láṣọ tí mo lè fi wẹ̀. Boya tí mo bá bẹ́rẹ̀ sí ń jáde dáadáa, mo lè padà wá ra aṣọ èyí tí màá fi wẹ̀.

Ehn, bóyá tí n bá ti máa ń bí iṣẹ́ tí kọ̀m̀pútà mi bá ń ṣe ìbálabàla, mo máa lọ sí ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n ń ṣe kọ̀m̀pútà ní ibi iṣẹ́ mi. Wọ́n máa lè bá mi ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ system mi so that mi ò ní lè ní ìṣòro kankan tí bá ti ń bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́.

Rárá o, èmi ò kí ń lo ọ̀pá ìfámú́ra and then èmi ò mọ̀ túmọ̀ nǹkan tí wọ́n ń pè ní ọ̀pá ìfámú́ra. Ṣùgbọ́n eyín náà dè lójé bóyá gẹ́ ṣàlàyé fún mi kó yé mi dáadáa torí mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ ọ̀pá ìfámú́ra, bóyá àwọn ọ̀pá tí àwọn onífá máa ń lò ni o kò yé mi ṣùgbọ́n ẹ̀yin ni kí ẹ ṣàlàyé ìtumọ̀ ọ̀pá ìfámú́ra.

Ah! Owó eléèdú àní ìrànlọ́wọ́ wà o, èmi òun ṣe ẹni tí ó máa ń bèèrè ìrànlọ́wọ́ bóyá tí ńǹkan tó bá, tó bá i ṣe díẹ̀ fún mi. Ká ká bẹ́ẹ̀, màá yá mọ, màá yá tẹté ló ọpọlọ bí mo ṣe máa gbé, má ṣe máa gbé ọ̀nà, ọ̀nà mi ìgbà tí màá fi le ṣe mojú, ìgbà tí màá fi le wà ókè. Ìgbóhùn pé mo ń bèèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò, àh! Rárá o, mi ò, mi ò kí ń ṣe ènìyàn tó máa ń disturb àwọn ènìyàn lórí fún ìrànlọ́wọ́. Ọlọ́run lo dùn-án-lọ́wó mi, Ọlọ́run o de fí ìgbà kankan fi mí sílẹ̀.

Ah! Èmi ò kí n bá wọn ṣe ìpàdé. Emi ki ṣe ìpàdé torí àwọn tó bá jẹ́ láńlòdu, ẹh ẹh, awọ́n ló máa ṣe ìpàdé. Ṣùgbọ́n bóyá ní ibi iṣẹ́, èèkan lọ́sẹ̀ bí a bá ní ìpàdé ní inú tíìmù mi lórí àwọn nǹkan kan tó mẹ́he nínú tíìmù mi, ẹh ẹh, èèkan lá máa nṣe ìpàdé, ìgbà mí nínú oṣù kan, ìgbà mí ni a lè ní ìpàdé èemẹji nínú oṣù kan àbí èèkan nínú ọ̀sẹ̀ kan nìgbà mí. Ó dálé lórí irú nǹkan tó mẹ́he láàárín, ẹh ẹh, láàárín wa.

Àsìkò ayé àtijọ́ ni wọ́n ń kọ lẹ́tà káàkiri, ayé ìsìnyìí, à, ọ̀rọ̀ lẹ́tà kò sí nínú picture mọ̀. Ààyà fi tó bá jẹ́ pé mo fẹ́ gba iṣẹ́, bòyá mọ́ n wá iṣẹ́ kiri. Màá le kọ application letter sí ibi iṣẹ́ pé ó dáa, mo fẹ́ gba iṣẹ́ o, irú iṣẹ́ tí mo fẹ́ gbà lè léyì o kankan bẹ́yẹn. Ẹ̀hẹn. Ṣùgbọ́n lẹ́yìn yẹn, ẹ wò ó, gangan tí ẹ máa fi kọ lẹ́tà, ẹ pè wọ́n lórí fóònù, ẹ sọ̀rọ̀. Báyi, báyi, báyi ni o Ó ti parí.

A! Èmi máa ń mu omi gan-an, mo máa ń mu omi gan-an. Ìgbà mi mo lè mu, eh, ike Ragolis mo lè mu mẹ́ta, ńgbà mí mo máa mú mẹ́rin, ìgbà mí, o depend lórí bí ojú ọjọ́ bá ṣe rí. Tí ojú ọjọ́ bá gbóná, a! Ma mú omi bí, bí, bí ẹni tí wọ́n fẹ́ tán lọ yó ni. Ṣùgbọ́n ìgbà mí, ẹ mọ̀ pé tó jọ ọjọ́ tó bá tutù, ẹhnehen, ọ̀fun ò kí ń gbẹ́ yàn. Ṣùgbọ́n, ó varies lórí bí ọ̀fun ṣe máa ń gbẹ́yàn si, èèyàn ṣe máa ń mu, lẹ̀mi ṣe máa ń mu omi.

Tí mo ti lá àlà burúkú gbẹ̀yìn, o ti pẹ́, Ọlọ́run o dẹ̀ni jẹ́ kí n lá àlà burúkú mọ́, nítorí pé àsìkò tí mo wà, àlà rere ni mo fẹ́, àlà dáadáa, èyí tó máa mú owó wá fún mi. Mi ò fẹ́ àlà burúkú mọ́, ọlọ́run o dẹ̀ni jẹ́ kí n lá àlà burúkú mọ́ láyé mi, láyéláyé.